O sí ọ̀rẹ́ mi kan tí ó máa ń bá wa ra ọjà. Ní à ìgbà tí ọjà rẹ bá ti tán, ó sábà máa ń pè lórí ẹ̀rọ àgbéká. Yiò béèrè pé, "Ìgbà wo ni ọjà tuntun yió jáde?" Màá dẹ sọ fún pé, "Tò ọjà tuntun tí ń bọ̀ lọ́nà. Ìgbà tó bá di ìrọ̀lẹ́ ọ̀la, yiò ti jáde."

Mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Ní ilẹ̀ Yorùbá, a kìí rojọ́ nígbà tí a bá ń jẹun. Òwe Yorùbá kan ti ẹ̀ sọ wípé oúnjẹ lọba. Ó túmọ̀ sí pé tí èèyàn bá ń jẹun, èèyàn máa ń fi ọkàn síbi tí ó ti ń jẹun ni. Ènìyàn ò gbọdọ̀ rojọ́. Èèyàn di, èèyàn, èèyàn dẹ̀ gbọdọ̀ jókòó sí, ẹ, orí ìjókòó tí ó dára.

Mo ti lọ sí òde rí. O ti tó ìgbà bí mẹ́ta tí mo ti máa n-- mo ti lọ sí òde rí. Òde àkọ́kọ́ tí mo lọ, mo tẹ̀lé ọ̀rẹ́ mi kan lọ sí ìlú Abuja. Nígbà tá a dé ìlú Abuja, a lọ sí ibi agbègbè ibi tí, olú ìlú ìjọba orílè èdè wa wà èyí tí wọ́n ń pè ní Aso Rock láti lọ wo bí ibẹ̀ ṣe rí.

Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Nígbà mìíràn, ní ọjọ́ kan mo máa ń ṣiṣẹ́ tó bí wákàtí mẹ́rin sí mẹ́fa. Ìgbà mìíràn mo ti a máa ń tó mẹ́jọ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà wákàtí márùn-ún sí mẹ́fa òní mo máa ń ṣe. À íjọ́ tíṣẹ́ mi bá pọ̀, mo máa ń ṣe wákàtí mẹ́jọ bí mo ṣe máa ń ṣe iṣẹ́ nìyí.

Mi ò kì í di ọjà àbò nígbà tí mo bá wà nínú ọkọ̀ nítorí ọmọ Ọlọ́run ni mò ń ṣe. Ṣùgbọ́n kí n tó kúrò nílé, n ó ti gba àdúrà. Tí mo bá gba àdúrà pé kí Ọlọ́run kó pa àlọ́ àti àbọ̀ mi mọ́, gbogbo bí mo se ń lọ tí mo sì ń bọ̀, Ọlọ́run ń pa àlọ́ àti àbọ̀ mi mọ́. Mi ì lo ọjà àbò nígbà tí mo bá ń lọ nínú ọkọ̀

Mo máa ń kọ ìròyìn ní ibiṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ìròyìn ohun tí ó bá ṣẹlẹ̀ ní ibiṣẹ́ wa, èmi ni mo máa ń ṣe àkọsílẹ̀. Gbogbo àkọsílẹ̀ tí mo bá ti ṣe yìí, ìgbà mìíràn a ló máa ń gbé jáde nínú ìwé ìròyìn ẹyi ti àwọn elédè Gẹ̀ẹ́sì ń pè ní newspaper.

Mi ò ní ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Mi ò ní ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ rárá. Nitori igbagbo atowodowo nigba miran gege bi enikan mi o fi beyen ni aigbagbo tabi.

Ìgbà tí mo máa wà ní kékeré ni mo máa ń ṣe eré ìdánì. Àwa tóbí tóbi méjì mẹ́ta á bọ̀ sí orí pápá tàbí ibi tí iyanrìn bá wà, a mọ̀ sí eré jàkadìyi. Eré yìí máa ń dùn nígbà tá a ṣe kékeré. Ṣùgbọ́n bí mo ṣe dàgbà yìí, mi ò tún ṣe eré idani mọ.

Mo mọ̀ bí a ti ń se àmàlà, mo mọ̀ bí ẹni mọ́ owó ni. Tí a bá ti gbé omi kaná, tí omi gbóná dáadáa, ó sí à, nǹkan tá a mọ̀ kọ́kọ́ lò tí a ń pè ní àgàsà. Èyí ni eh ọkà bàbà tí wọ́n lọ̀ tàbí àgbàdo tí wọ́n lọ̀. Òun là mọ fi ọ̀wọ̀ jẹ tí a kọ́kọ́ fi, kù tá a kọ́kọ́ fi sí inú omi dìé pẹ̀lú ọ̀wọ̀ jẹ la fi kú. Tí a bá ti ṣe léyìí tán tó ó bá ti hó dáadáa, a wà bú èlùbọ́ tí wọ́n pè ní èlùbọ́ ọ̀la fún tí a fi pákí tàbí èlùbọ́ iṣu ṣe. Òun là wà fi ró tí ó wà di àmàlà.

Àwọn nǹkan tó wà nínú àpo owó mi pọ̀. Ni àkọ́kọ́, káàdì tí a fi ń gbowó èyí tí a ń pè ní ATM card ó wà níbẹ̀. Lẹ́yìn náà, ẹ́ àwòrán pẹlẹbẹ tí a ń pè ní passport lédè gẹ̀ẹ́sì ó ná wà níbẹ̀. Lẹ́yìn náà, a, ID card ilé ìwé pẹlẹbẹ ìdánimọ̀ ti orílẹ̀ èdè tó jẹ́ tìtìtẹ̀ mi ó wà níbẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó kù.

Àwọn èrò mí fún iṣẹ ọjọ́ iwájú ni pé mo ti palẹ̀ àwọn èròǹgbà kọ̀ọ̀kan tí mo fẹ́ ṣe ní ọjọ́ wájú. Ìkan lára àwọn èròǹgbà yí ni orin kíkọ. Mo jẹ́ ǹkan tó fẹ́ràn orin láti kékeré ṣùgbọ́n mi ò ní àǹfààní láti kọ orin nítorí owó. Ṣùgbọ́n ní ọjọ́ iwájú tí n bá ti ní owó máà lọ sí ilé ibi tí a ti ń kọ orin tí à ń pè ní studio ní èdè Gẹ̀ẹ́sì láti lọ kọ orin.

Mo wà ní ọ̀pọ̀lọpọ̀ ojú òpó ayélujára, à ọ̀kan lára àwọn opo yìí ni èyí tí a ń pè ní WhatsApp. WhatsApp ń bí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí máa ń fi àtẹ ránṣẹ́ sí ara wọn tàbí wọ́n á ṣe, à wọ́n á pè ara wọn. À, orí ìbò mí tí mo tún wà, oun wọ́n ń pè ní Facebook. Facebook yìí náà ó dàbí eleyii tí mo kọ́kọ́ dárúkọ náà ni. Ìbò mí tí mo tún wà ni ilé tí wọ́n ń pè ní TikTok.

Mo máa ń pa owó pamọ́ nítorí kì í ṣe gbogbo ọwọ́ ni ènìyàn gbọ́dọ̀ fi máa jẹun. Ó yẹ kí ènìyàn máa fi owó pamọ́ di ọjọ́ ọ̀la torí èèyàn mọ nǹkan tí ó lè ṣẹlẹ̀ ní ọ̀la. Nítorí náà ni mo ṣe máa ń fi owó pamọ́. Mi n fi gbogbo ọwọ́ jẹun. Tí bá ti po owó díẹ̀, màá fi síí pamọ́ nítorí ìjọ́ tí, à, ààyè bá wà tí mo ní láti na owó fún ohun kan tàbí òmíràn, mi ò ní máa sáré kiri.

Mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Ẹ̀rọ ìdákẹ́jẹ́ jẹ́ ìkan lára àwọn ẹ̀rọ tí mo máa ń lò. Torí pé mo fẹ́ràn láti máa lo irú ẹ̀rọ yìí. Ó jẹ́ ẹ̀rọ tí mo mọ ọwọ́ rẹ̀ dáadáa, tí ó jẹ́ pé mi ò ti é lè fò ọjọ́ kan ní àìlò.

Mo máa ń mu coffee ní ibi iṣẹ́ torí, eeh, ní ibi iṣẹ́ wa pàtàkì jùlọ ní àsìkò otútù a máa ń mu coffee torí ibi iṣẹ́ tí mò ń ti ń ṣiṣẹ́ àwọn ẹ̀rọ amúlé tutù ó máa ń wà níbẹ̀ wọ́n dẹ̀ máa ń tàn ní gbogbo ìgbà nítorí ẹ̀rọ kọ̀m̀pútà tí à ń lò. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń po coffee fún wa tí a eyii tó gbóná díẹ̀ láti fi mú kara wa kó, kó, kó, kó, kó, kó gbóná kékeré kí iṣẹ́ lè máa lọ ní ìlọ̀ní ìlọ̀ní lọ iṣẹ́.

Mo máa ń wọ fìlà. Oríṣiríṣi fìlà ni mo ní ní ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n èyí tí a fi òfi ṣe ọun ló pọ̀jù nínú àwọn fìlà tí mo ní. Mo ní fìlà kan tí à ń pè ní fìlà abètí ajá. Kò sí ìgbà tí mo dé fìlà yìí, gbogbo ibi tí mo bá rìn dé, inú àwọn èèyàn máa ń dùn, wọ́n máa ń pariwo, wọ́n máa ń pe orúkọ mi.

Nígbà tí mo ń kọ́ ẹ̀kọ́ Yorùbá ní ilé ìwé grama koko ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ni àṣà ilẹ̀ Yorùbá. Nítorí pé mo fẹ́ràn láti mọ̀ nípa àsà ilé Yorùbá, ìwọ ni àsà ìkíni, bí a ṣe ń kíni ní ilẹ̀ Yorùbá, àṣà iṣẹ́ ṣíṣe bí àwọn oríṣiríṣi iṣẹ́ ilẹ̀ Yorùbá, iṣẹ́ aṣọ híhun, iṣẹ́, e, àro àti oríṣiríṣi àwọn iṣẹ́ wọ̀nyí. Àwọn àsà ilẹ̀ Yorùbá, àsà ẹran dídì, gbogbo ẹ bẹ̀ yẹn.

Mi ò kí ń lò ju Ìrọ̀rí ẹyọ kan lọ. Ìrọ̀rí ẹyọ kan ni mo máa ń lò lórí bẹ́ẹ̀dì mi tàbí lórí ibùsùn mi. Ni orí ibùsùn mi, Ìrọ̀rí tó wà ní ń bẹ́ẹ̀ tó mẹ́ta, mo máa ń lo ẹyọ kan, ìyàwó mi náà máa ń lo ẹyọ kan. Ẹyọ kan tó kù, ìgbà mìíràn tí ọmọ wa bá wà ní ẹ̀gbẹ́ wa, ó máa ń lo ẹyọ kan tó kù.

Orúkọ àbísọ ni orúkọ títítẹ mi. A pè mí ní Ọ̀nà ará. Ọ̀nà ará jẹ́ orúkọ àbísọ ní ilẹ̀ Yorùbá. Ó túmọ̀ sí pé ọ̀nà tí wọ́n gbà bí mi, ó jẹ́ ọ̀nà ará. Ìtúmọ̀ orúkọ mi ni eléyìí. Ó ṣe pàtàkì, orúkọ ṣe pàtàkì ní ilẹ̀ Yorùbá. Orúkọ ni ìjánu ọmọ.

Àwọn ǹkan tí mo fẹ́ràn lórí písà pọ̀. Ó sí kíní kan tí a ń pè ní hotdog. Àh! Ó máa ma ń dùn-ún. Gbogbo àwọn èròjà tí wọ́n fi ṣe, ti woń fi ṣe, ó jẹ́ àwọn ǹkan tí mo fẹ́ràn. Ó máa ń rùn fínfínfín. Kò sí ibi tí mo ti rí tó jẹ pé àh! Kì í wú mi láti rà. Ó jẹ́ àwọn ǹkan tí mo fẹ́ràn ní orí písà.

Àjọ̀dún ọdún Ògún ni mo fẹ́ràn jù ní ilẹ̀ Yorùbá, nítorí ọdún Ògún máa ń dùn gidi gan. Pàtàkì jùlọ, ìgbà tí wọ́n bá fẹ́ bẹ ọrùn ajá, ó sí tí wọ́n máa ń fi ajá kan wọ́n fi ń bọ Ògún tí wọ́n bá ti fẹ́ bẹ ọrùn ẹ̀. Èèyàn kan á s'okún mọ ní ọrùn, èèyàn kan á s'okun mọ ní ẹsẹ̀. Èèyàn tó fẹ́ bẹ ọrùn ajá yìí ó gbọdọ̀ bẹẹ lẹ́ẹ̀kan, tí ó bá bẹẹ lẹ́ẹ̀kan, yóò lọ ra ajá mìí tí wọ́n ba ti fà á l'ọrùn, tí wọ́n fà á lẹ́sẹ̀, tí wọ́n á ti bẹ ẹ́, ó gbọdọ̀ bẹ lẹ́ẹ̀kan. Ẹ̀jẹ̀ yìí ni wọ́n máa ń fi sí tí wọ́n fi ń bọ Ògún, ọdún Ògún.

Mo máa ń dáàbòbo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì nípa lílo oríṣìíríṣìí àwọn ìdáàbòbò. Lára àwọn ìdáàbòbò yìí ni a ń pè ní password. Mo máa ń lo àwọn password lóríṣìíríṣìí láti fi lọ́ọ̀kì tàbí láti fi tìpa tó jẹ́ pé kò sí ẹnikẹ́ni tí ó lè wọlé sí ibi, ibikibi lára àwọn ibi tí mo di àwọn nǹkan mi.

Mo máa ń lo ọwọ́ ọ̀tún àti ọwọ́ osi. Kò sí eléyìí tí mi ò le lò nínú ọwọ́ méjèèjì ṣùgbọ́n ọwọ́ ọ̀tún ni mo máa ń fi n jẹun ṣùgbọ́n tí mo bá fẹ́ gbé ǹkan, ọwọ́ méjèèjì, ẹẹ́, àwọn Yorùbá pa'lowe, wọ́n ní àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dorí. Ọwọ́ méjèèjì ni mo máa ń lo papọ̀ láti fi gbé ẹrù.

Mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún nítorí pé tí wọ́n bá ti ṣiṣẹ́ tó bá ti wú ni lórí, dandan ni pé kí èèyàn dúpẹ́ náà lọ́wọ́ àwọn òṣìṣẹ́. À, è àwọn òwe Yorùbá kan sọ pé "yínniyínni kí ẹni tun ṣe òmíràn." Tí n bá fi kún owó wọn, àwọn òṣìṣẹ́ yìí wọ́n yìí wọ́n máa ń ṣiṣẹ́ ju bí ó ṣe ye kí wọ́n ṣiṣẹ́ lọ.

Ah! Mo rántí ìgbà tí mo ṣé ọmọdé, wọn sọ, mo rántí ìgbà náà, ìpáta mi ò pọ̀, ó pọ̀ gidi gan. Ni ọjọ́ kan, mo ṣé ń ṣe ìpáta lórí òkè alájà méjì, irin kan wà tí wọ́n fi gba etí iwájú ilé ajà méjì yìí kí eeyan kan má ba à jábọ́ sí salẹ̀. Ibi tí mo ti ń gbá bọ́ọ̀lù tí mo fi ẹ̀yìn rìn, mo kàn ṣàa fídì gbá irin yìí, bí irin yìí ṣe kán nìyí tí mo wá fìdí jalè. Mi ò lè gbàgbé ọjọ́ yìí mọ́.

Mo máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi nípa fífún wọn ní ìdánwò ránpẹ́. Ìdánwò ránpẹ́ yìí yóò jẹ́ kí n mọ bí wọ́n ṣe ní ìmọ̀ ìjìnlẹ̀ tó. Lẹ́yìn náà, mo máa ń ṣe àwọn ìbéèrè kọ̀ọ̀kan, ètò ìbéèrè kọ̀ọ̀kan, èyí tí a ń pè ní interview, láti mọ àwọn ìmọ̀ àmọ̀ sẹ́yìn tí wọ́n ti ní, èyí tí a ń pè ní experience.

Mi ò fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀. Ìgbà tí mo bá ṣí fèrèsé ọkọ̀, ó túmọ̀ sí pé ọyẹ́ tó wà nínú ọkọ̀ ti tán, ó ti gbẹ, kò sí ọyẹ́ mọ́. Ìgbà náà ni mo máa ń ṣí fèrèsé ọkọ̀ kí afẹ́fẹ́ lè ráyè wọ inú ọkọ̀. Ṣùgbọ́n ní gbogbo ìgbà tí ọyẹ́ inú ọkọ̀ bá ń ṣiṣẹ́, mi ò fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀ rárá.

Mo mọ àmì ìràwọ̀ mi, ṣùgbọ́n èmi nìkan ló mọ̀. Mi ò kí ń sọ irú àmì yìí síta tàbí sọ fún ẹlòmíràn. Inú mi ló wà, ọkàn mi ló sì wà pẹ̀lú, ṣùgbọ́n mo mọ àmì ìràwọ̀ mi dáadáa ni mo sì mọ̀

Mo máa ń jẹ oúnjẹ tó kù, ṣùgbọ́n tí oúnjẹ bá kù, pàtàkì julọ ní àsìkò tí a wà yìí, mo máa ń gbé sínú ẹ̀rọ́ amóúnjẹtutù. Nígbà tí ó bá yá tó bá ti ṣe díẹ̀ tí mo bá tun fẹ́ jẹun, mo lè gbé irí oúnjẹ yìí, màá gbé ka iná díẹ̀ kó gbóná díẹ̀ kó tó di pé mo jẹ. Mo máa ń jẹ oúnjẹ tó kù. Mi ò kin ṣọ oúnjẹ nù rárá torí tí èèyàn bá ń ṣọ oúnjẹ nù, bí ìgbà tí èèyàn fi oúnjẹ ṣófo ni.

Mi ò kí wọ ìbọrùn torí ọmọkùnrin ni mí. Ọmọkùnrin kì í wọ ìbọrùn ní ilẹ̀ Yorùbá. Àwọn ọmọbìnrin tàbí àwọn ìyá, àwọn ló máa ń lo ìbọrùn ní ilẹ̀ Yorùbá, pàtàkì jùlọ láàárín àwọn Mùsùlùmí. Ìbọrùn lílò pọ̀ láàárín àwọn Mùsùlùmí. Ṣùgbọ́n àwa ọkùnrin, a kì í lo ìbọrùn ní ilẹ̀ Yorùbá. Àwọn obìnrin ló máa ń lo ìbọrùn.

Ọ̀sẹ̀ tó kọjá ni mo lọ sí ibi orin gbẹ̀yìn. Kò pẹ́ púpọ̀ náà tí mo lọ sí ibi orin. Ní ibi orin tí mo lọ, àwọn orin ilẹ̀ Yorùbá, èyí tí à ń pè ní Fuji, òun ni mo lọ wò. Ah! Fuji yìí ó dùn gidi gan. Gbogbo àwọn àlùjo lóríṣiríṣi, òun ló pé níbẹ̀. Ní ibi Fuji yìí, à, àwọn.

Mo ni ètò láti fi isẹ mi sí ìlú mìíràn. Lọ́wọ́lọ́wọ́ lórílèèdè wa báyìí, àwọn, agbésúnmọ̀mi ní àwọn bandit, wọ́n ti gba gbogbo ìlú tán pátápátá. O ti ṣe díẹ̀ tí mo ti ń gbìyànjú láti gbé isẹ mi lọ sí ìlú mìíràn tí àwọn bandit, àwọn jàndùkú, àwọn tó máa ń jíni gbé, tí wọn kò sí.

Ó ti pẹ́ tí mo rí àwọn ọ̀rẹ́ mi gbẹ̀yìn. Ó ti pẹ́ tí mo rí àwọn ọ̀rẹ́ mi gbẹ̀yìn. Léyìn ìgbà tí a ti parí ilé ìwé girama, olúkálùkù kọ́kọ́ lọ sí ilé ìwé gíga ọ̀tọ̀ọ̀tọ̀, àwọn mìí lọ sí ilé ìwé gíga ní Kwara, àwọn mìí lọ sí ilé ìwé gíga ní Abuja, àwọn mìí lọ sí ilé ìwé gíga ní ìlú Èkó. Lẹ́yìn náà, àwọn mìíràn ti lọ sí òkè òkun. Ọ̀pọ̀lọpọ̀ wọn ní aa pàdé mọ́ ní titi, titi a pàdé mọ́ ní titi tara, ṣùgbọ́n a mọ̀ n ríra ní orí à ẹ̀rọ àlùjára tí a ń pè ní WhatsApp.

Mi ò fẹ́ràn láti fi ẹ̀rọ ayara bí àṣà sílẹ̀. Ojoojúmọ́ ni mo máa ń lo ẹ̀rọ ayara bí àṣà. Mo máa ń lò ó tórí ó ṣe pàtàkì fún iṣẹ́ mi. Tí mi bá ti è ní nǹkan kan tí mo fẹ́ ṣe, màá tàn, màá tún wo nǹkan tí mo lè ṣe ní orí rẹ̀. Mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ayara bí àṣà, mi ò tíì fi kalẹ̀ fún ọjọ́ kan rí.

Ohun èlò pé oríṣiríṣi, tí wọ́n bá ní ohun èlò nínú ẹ̀kọ́, a máa ń sọ pé ohun èlò ìkọ́ni bí nǹkan tí a ń pè ní instructional material. Tí ó bá jẹ́ pé ohun èlò ìkọ́ni, àwọn ohun èlò ìkọ́ni wà tó jẹ́ pé a máa ń yà gẹ́gẹ́ bí àwòrán láti fi kọ́ ọmọ ní ẹ̀kọ́ tí yóò yẹ. Àwọn mìíràn sì wà tó jẹ́ pé, ẹ, àfọwọ́kàn ni wọ́n jẹ́ tó jẹ́ pé àwọn nǹkan gangan tí a ń kọ́, a máa wa káàkiri láti lò láti fi kọ́ àwọn ọmọ. Ṣùgbọ́n àwọn ohun èlò ló pe oríṣiríṣi ohun èlò inú ilé wà, ohun èlò oúnjẹ wà, oríṣiríṣi ohun èlò ni ó wà.

Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí pàtàkì jùlọ nígbà tí àwọn tí ó ń ṣiṣẹ́ cancer, àyẹ̀wò nípa cancer tí wọ́n wá. Mo bá wọn ṣe ìpolongo káàkiri ìlú, mi ò gbówo. Àá, ìgbà kan wà tí àwọn tó ń fúnni ní abẹ́rẹ́ àjẹsára náà wá. Mo bá wọn ṣiṣẹ́ ìpolongo ìlú. À, ẹ jáde síta kí wọ́n gba abẹ́rẹ́ àjẹsára o, mi ò gbó lọ́wọ́ wọn.

Ah! Ni ayé àtijọ́ nígbà tí mo wà ní ilẹ̀, ilẹ̀ Yorùbá, ìlú tí á bí mi ló ń jẹ́ bẹ́ẹ̀ oo. Ah! Àwọn ẹlẹgbẹ́ mi ọ̀nà tí mo máa ń bá wọn ta máa ń gba bára wa ṣiṣẹ́ pọ̀. Ó sí kíni kan tí a máa ń pè ní asu ní ilẹ̀ Yorùbá. Ó sí kíni kan tí a máa ń pè ní ẹbẹ̀ṣẹ. Ó sí, oríṣiríṣi ọ̀nà ta ń gba bára wa ṣiṣẹ́. Bí i pé kí n lọ sí oko ọ̀rẹ́ mi lónìí, kí n lọ ṣiṣẹ́, kí ọ̀rẹ́ mi lọ sí oko títè mi náà ní ọ̀la. Ìgbà mìíràn wa to jẹ́ pé a máa ń pẹ́ mẹ́ta. Tí a bá lọ sókù ẹni lónìí, á lọ sókù ẹni kejì, á lọ sókù ẹni kẹta lọ́la. Nítorí pé iṣẹ́ tí àwọn mẹ́ta yóò ṣe nu oko ní ìjọ kan, eyan ẹyọ kan ma lè dá sí ní ọjọ́ mẹ́ta. Ó máa ń jẹ́ kí iṣẹ́ tẹ̀síwájú.

Ah! Àwọn ǹkan tó máa ń fún mi ní ìtara ni ibi iṣẹ́ ò pọ̀. Àkọ́kọ́ ní pé tí máa ń ṣiṣẹ́, tíṣẹ́ ò bá fẹ́ já fáfá, máa bẹ̀rẹ̀ sí kọrin. Ó ní àwọn orin kọ̀ọ̀kan tí a máa ń kọ ní ilẹ̀ Yorùbá tó máa ń jẹ́ kí iṣẹ́ já fáfá. Lẹ́yìn náà, ah, èyí ó sì ewì kan tí a máa ń kà ní ilẹ̀ Yorùbá tí wọ́n ń pè ní Ṣẹ́ ní ogun ṣẹ. Mura ṣíṣe ọ̀rẹ́ mi iṣẹ́ lafi dẹni gíga. Tí bá ti rántí ewì yìí, o máa ń fún mi ní ìtara dáadáa.

Mo fẹ́ràn tea ju coffee lọ, torí pé tea máa ń dùn, ó sì máa ń ṣara lóore. Coffee ngbà mìí kì í jẹ́ kí èèyàn sùn, ṣùgbọ́n tea ó máa ń fún ni lẹ́jẹ̀, ó máa ń ṣara lóore. Mo fẹ́ràn tea dáadáa, kò sí ojoojúmọ́ tí mii mú tea tí m bá mú láàrọ̀, màá mú ní alẹ́ kí n tó lọ sùn.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ lọ́nà kíni. Ó ní láti fi òfin kalẹ̀. Bí a ṣe ń ṣe léè ní o. Bí a ṣe ń ṣe léè ní o. Tí a bá ti dé, a bu ọ́ lùwé pé mo ti dé lápò báyìí. Eh, gbogbo nǹkan, gbogbo nǹkan ni ó ní ìlànà. Gbogbo ìlànà yìí la ti kó sínú òwe. Lẹ́yìn náà mo máa ń fi àpẹẹrẹ lélẹ̀ èyí tí àwọn elégde òyìnbó ń pè ní role model. Tí mo bá ti rí àpẹẹrẹ wọn ó tẹ̀lé.

Ah! Mo fẹ́ran àkókò ojó. Tí ojó bá ń rọ, inu mi máa ń dùn. Ǹkan tí mo máa ń ṣe ni pé mo máa ń ti fèrèsé mi, máa wà lórí bẹ́ẹ̀dì mi. Nítorí àkókò náà, orun ayọ̀, orun àlàáfíà ni mó máa ń sùn. Àkókò náà, atẹ́gùn tó máa ń fẹ́ o jẹ́ atẹ́gùn tó máa ń tutù. Mo máa wà nínú ilé ni mi fẹ́ jáde síta.

Mo máa ń tọ́jú èékánná mi. Tẹ́lẹ̀ mo máa ń lo abẹ tí wọ́n ń pè ní bíléèdì lédè Gẹ̀ẹ́sì. Ṣùgbọ́n bíléèdì yìí mi ò fẹ́ràn rẹ̀ tó bẹ́ẹ̀ mọ́. Mo máa ń lo kiní kan tí wọ́n ń pè ní nail cutter, nǹkan tí a fi ń gé èékánná, tí àwọn òyìnbó máa ń lò láti fi gé èékánná, pé ní nail cutter. Ó ni mo máa ń lò tí mo bá fi ń gé èékánná mi. Mo máa ń gé èékánná mi ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ nítorí pé kò da kí ìdọ̀tí inú èékánná máa bọ́ sínú oúnjẹ tí èèyàn bá ń jẹ.

Àwọn ǹkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn pọ̀ o. Àkọ́kọ́ ni pé mo máa ń gbàdúrà kí n tó lọ sùn, tí mi ò bá gbàdúrà mi ò tíì ní sùn. Mo máa ń ka bíbélì mi, mo máa ń ka bíbélì mi, mo máa ń bá àwọn ọmọ mi ṣeré kí n tó lọ sùn.

Mo ti lọ sí àgọ̀ rí ṣùgbọ́n kì í ṣe pé bóyá mo ṣe ẹ̀ṣẹ̀ kankan kọ́. Mo lọ sí àgọ̀ láti lọ fi ẹjọ́ ènìyàn sún ni. Ó ṣí ọmọkùnrin kan tí ó wá jalè ní ilé wa. Nígbà tí ó wá, bí a ṣe dé ilé, ọmọkùnrin yìí bá fo ìgànná, ó bá sá. Ṣùgbọ́n ó jẹ́ ẹni tí a mọ̀. A wa, wọn wá rán mi pé kí n lọ fi ẹjọ́ sùn ní àgọ̀ torí ọjọ́ mìíràn.

Mo ní ètò ààbò kọ̀ǹpútà. Mo tilẹ̀ kọ́ṣẹ́ nípa bí a ṣe ń lo kọ̀ǹpútà àti bí a ṣe ń dáàbò bo kọ̀ǹpútà. A máa ń lo password láti fi ṣí kọ̀ǹpútà kí ẹnikẹ́ni má lè lò ó. Lẹ́yìn náà, ìwé tí a bá tẹ̀, a máa ń fi Awọn nǹkan tá a ń pè ní kóòdi kookan síi, tó jẹ́ pé gbogbo ìwé kọ́ ni ó lè ṣí, àfi ẹni tó bá mọ kóòdi rẹ̀.

Èrò tuntun o le tùmọ̀ sí nǹkan méjì. Bóyà èrò ọkan tuntun tàbí èrò èyí tó ń jẹ́ ènìyàn àwọn ènìyàn tuntun. Ṣùgbọ́n tó bá jẹ́ pé èrò ọkàn tuntun, òun ní ìbéèrè yí túnmọ̀ sí nípa kíkàwé. O máa ń mú yàn ń ní ìsírí láti le mú kí èrò tuntun kó jáde láti ọ̀kan ẹni.

Àkókò kẹfà wo ni mo máa ń jẹ oúnjẹ alẹ́. Mi kò fẹ́ kó ju àkókò kẹfà è tí oúnjẹ ago mẹ́fà alẹ́ lọ, nítorí pé mi ò fẹ́ kí jẹun kí oúnjẹ yìí gẹ́gẹ́ bí àwọn gẹ̀ẹ́sì ṣe máa ń sọ kó má lè digest, kí ilẹ̀ tó mọ́. Mo máa ń fẹ́ kí n tètè jẹun kí gbogbo oúnjẹ yìí kó ṣiṣẹ́ kí n tó lọ sùn.

Ah! Ìgbádùn tí mo fẹ́ràn o ni kí n máa gbọ́, kí n máa wo oríṣiríṣi orin. Kí n gbọ́ orin, kí n wo orin, ètò jẹ́ titi, eh, video àti ètò jẹ́ titi audio. Mo fẹ́ràn orin dáadáa. Gbogbo ìgbádùn tí mo fẹ́ràn jù ni pé kí n máa gbọ́ orin. Mo fẹ́ràn orin gidi gan.

Àwọn ǹkan tí mo máa ń wá nínú àwọn òṣìṣẹ́ tuntun ó pọ̀, ṣùgbọ́n díẹ̀ nínú wọn ni ìfọkànsìn kí èèyàn ṣiṣẹ́ tọkàntọkàn, kó jẹ́ ohun àkọ́kọ́. Ohun ẹlẹ́ẹ̀kejì, ó ní pé kí òṣìṣẹ́ tuntun kó lo gbogbo agbára rẹ̀ láti mú ìtẹ̀síwájú bá ilé iṣẹ́ mi.

Mo máa ń rántí àwọn àdéhùn. Mo jẹ́ ǹkan tí kì í gbàgbé àdéhùn, ṣùgbọ́n tó bá le jù, mo máa ń kọ àdéhùn kalẹ̀ sí orí, à, ẹ̀rọ alágbéká mi. Màá dẹ̀ fi ǹkan sí tó jẹ́ wípé tó bá ti tó àkókò tí mo nílò láti mú àdéhùn wá sí ìmu ṣe, ẹ̀rọ alágbéka yìí yóò rán mi létí. Màá dẹ̀ lọ wo ibi tí mo kọ sí. Á! Mo sọ pé inú pé màá ṣe báyìí fún ẹni báyìí, màá dẹ̀ sì lọ sí.

Àwọn áàpù tí mo máa ń lò jù o pọ̀. Àkọ́kọ́ ni áàpù tí a máa ń fi ń gbọ́ orin lórí Íńtánẹ́ẹ̀tì. Áàpù kejì tí mo máa ń lò jù ó ni áàpù tí à ń pè ní A ChatGPT, èyí tí a máa ń fi ń kọ́ ẹ̀kọ́

Mo mọ bí a ti ń dá ọkọ̀ dúró. À, tí n bá ti ń lọ sí ojú pópó, ó sí bí a ṣe máa ń dá ọkọ̀ dúró. Tí a bá ti ṣebẹ̀, ó sí ibi tí àwọn ènìyàn máa ń fi ẹsẹ̀ rìn tí wọ́n máa ń dá títì kọjá. Ẹ̀gbẹ́ ọ̀nà náà la máa dúró sí tí à ń.

Mo máa ń jẹun nínú ọkọ̀ mi, ṣùgbọ́n mo ní apẹ̀rẹ̀ kan, apẹ̀rẹ̀ òyìnbó tí gbogbo ǹkan tí a bá jẹ a mọ ń jù sínú rẹ̀ tí a ń pè ní dustbin. Èmi máa ń jẹun nínú ọkọ̀ mi torí pé tí mo bá ti ń lọ ibi tí ẹ máa ń gbé oúnjẹ sínú ọkọ̀, tí mo bá, bí ebi dẹ̀ pa mí nínú ọkọ̀, màá jẹ oúnjẹ yìí, àwọn nǹkan tí ó yẹ kí n sọ̀nù màá sọ sínú apẹ̀rẹ̀ yìí tí a bá dé ibi tí a ń lọ, a lọ gbe dànù.